Àwọn ọ̀rẹ́ mi àti àwọn òbí mi ni mo fẹ́ràn jù. Mo fẹ́ràn wọ́n púpọ̀ gan an nítorí pé àwọn tó sún mọ́ mi jù lọ níyen. Àwọn tajo máa ń ṣeré, àwọn tó máa ń ranmi lọ́wọ́ nígbà tí mo bá nílò ìrànlọ́wọ́ ni àwọn eleyii àwọn nítorí náà àwọn ọ̀rẹ́ mi àti àwọn ìdílé mi, àwọn òbí mi awọ́n ni mo fẹ́ràn jù.

Gẹ́gẹ́ bí dókítà ṣe sọ, wọ́n sọ fún wa wípé kí a máa ń mu omi púpọ̀ lójúmọ́. Nítorí náà, omi tí mo máa ń mu, ó tó bì báàgì òmí kàn. Bààgì omi kan ni màá ń mu ní ojúmọ́ kan, nítorí pé dókítà sọ fún wa wípé kí a máa ń mu omi púpọ̀ lójoojúmọ́.

Ní ojoojúmọ́ ni mo máa ń fọwọ́, ó máa ń tó ìgbà márùn-ún sí mẹ́fà tí mo máa ń fọwọ́. Mo máa ń fọwọ́ nígbà tí n bá ṣe àwọn nǹkan kan tó nílò kí n fọwọ́, bí i kí n lọ sí ilé ìgbọ̀nsẹ̀ àbí kí n lọ sí-- àbí kí n jẹun.

Tí n bá ti ní ìṣòro kankan, àwọn ìṣòro ero ara, bíi ìṣòro ero ayárá bí àṣà, o máa gbe lo fún àwọn tó mọ ọwọ́ rẹ. Torí pé mi ò fẹ́ baa jẹ, mi ò fẹ́ ṣe nǹkan tí ó yẹ kí n ṣe ní ara rẹ, kó wá bàjẹ́. Èdè nìyẹn tí mo fi máa ń lọ gbe fún àwọn tó mọ ọwọ́ rẹ, won máa bá mi ṣe nǹkan kan tó bá ní ìrírí láti ṣe ní ara rẹ.

Mo maa n korin kele kele nitori pe ohun irele ni mo ni mi ò ní ohun tó máa ń pariwo. Nítorí náà ti bá wọ́n kọrin, mo máa kọrin, mo máa rọra kọrin kẹ́lẹ́, kẹ́lẹ́, kẹ́lẹ́, kẹ́lẹ́.

Owó tí mò ń gbà o dára tó. Nítorí pé owó tí mò ń gbà dára tó, mi ò ní má ṣe nǹkan tí mò ń ṣe yìí. Owó tí mò ń gbà ó kéré jọjọ. Ìdí tí mo fi má ń mú kàn mọ̀kàn nìyẹn. Mo máa ṣe oríṣìíríṣìí nǹkan papọ̀ kí èmi lè rí owó ṣe nǹkan tí mo bá fẹ́ ṣe.

Ìgbà mí mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ, ìgbà mí mi ò kí ń ṣiṣẹ́ ju wákàtí lọ. Ṣùgbọ́n mo fẹ́ràn láti máa ṣiṣẹ́ ju wákàtí lọ nítorí pé mo máa ní owó, owó àfikún. Wọ́n a fún mi ní owó àfikún tí mo bá ṣiṣẹ́ ju wákàtí lọ. Idi tí mo fi fẹ́ràn rẹ̀ nìyẹn.